"Ẹ kú dédé wò yí". Ẹ̀gbẹ̀rẹ̀ lọ́wọ́ mi wípé, ṣe o máa ń mu Ògùn lójoojúmọ́? Kí ni a ń pè ní Ògùn? Ògùn jẹ́ nǹkan tí èèyàn máa ń mu sára tàbí tí èèyàn máa ń lo sí yára tí máa ń jẹ́ kí àìsàn kó kúrò lára èèyàn. Bóyá tí àìsàn bá mú èèyàn níìsín, ògùn jẹ́ nǹkan tí èèyàn máa ń lo láti dí àìsàn náà kù, àbí láti lé àìsàn yẹn kúrò lára èèyàn. Pátápátá, ògùn máa ń jẹ́ kí ara jí pípé ni, ògùn máa ń jẹ́ kí ara èèyàn balẹ̀. Oríṣiríṣi ògùn ló wà. Ògùn orí fífọ́ wà, ògùn ara rírọ́ wà, ògùn oríṣiríṣi àìsàn ló wà. Àwọn tí wọ́n ń ṣe ògùn yìí, wọ́n jẹ́ àwọn ẹni tí wọ́n ti kàwé, tí wọ́n dẹ̀ ti mọ̀ nípa ògùn yìí, tí wọ́n mọ̀ wípé ògùn yìí o, ìṣe báyìí ló lè ṣe. Wọ́n ti mọ̀ wípé ògùn yìí báyìí fún àìsàn ló wà fún. Tí ẹ̀ bá fẹ́ ra ògùn, wọ́n máa ń gbà wá níyànjú láti lọ ọ̀dọ̀ àwọn onímọ̀ ògùn àbí àwọn dókítà kí wọ́n lè bá ko ògùn tí ó bá ǹkan tí ó máa ń ṣẹwà lára mu. Ìbéèrè yìí máa ń sọ wípé, ṣe o máa ń mu Ògùn lójoojúmọ́? A ti dáhùn ìbéèrè yìí. Láàlákọ́kọ́ kì í rẹ mí ní ojoojúmọ́. Nítorí náà, mi ò kí ń lo ògùn ní ojoojúmọ́. Nígbà tó bá rẹ̀ mí lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń lo ògùn, àbí tí wọ́n bá sọ fún mi wípé kí n lo ògùn kan torí àìsàn tó wà ní òdì. Ìgbà tí mo máa ń lo ògùn nìyẹn. Mi ò kí ń lo ògùn ní ojoojúmọ́ torí nípa lílo ògùn ní ojoojúmọ́ gan-an ni tó ń fa àìsàn mi sí yára. Ǹǹkan wà tí à ń pè ní drug abuse nídé òyìnbó tó jẹ́ bí i lo ògùn lẹ́yìn ọ̀nà tí ò tọ́. Ìyẹn le ṣẹlẹ̀ tí èèyàn bá ń lo ògùn lójoojúmọ́. Kí ẹ̀ mọ̀ ọ lo ògùn lójoojúmọ́ láì rẹ̀yàn. Kí ǹkan má ṣe èèyàn kí ẹ̀ dẹ̀ ma lo ògùn lójoojúmọ́, ó lè fa àkóbá fún ara. Nítorí ìdí èyí kò rẹ́ mí, bẹ́ẹ̀ ni mi ò kí ń lo ògùn ní ojoojúmọ́. Ìgbà tó bá rẹ̀ mi nìkan ni mo ní máa ń lo ògùn. Tí àwọn dókítà bá ní kí n lo. Ẹ̀ṣọ́ wọn fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ ń béèrè lásìkò yìí sọ pé ṣe o ní orúkọ ìnagijẹ́? Kí ni a ń pè ní orúkọ ìnagijẹ́? Orúkọ ìnagijẹ́, orúkọ tí àwọn ènìyàn máa ń fún eeyàn tí ì ṣe wípé àwọn òbí ènìyàn ló fún eeyàn. O lè jẹ́ àwọn òbí èèyàn gan ló fún eeyàn ṣùgbọ́n tí ẹ ṣe orúkọ èyi tì a fi bí ni gangan. Ǹkan tí orúkọ ìnagijẹ́ nìyẹn. Bóò niyán se máa ń jẹ́ orúkọ ìnagijẹ́ bóyá àti ilé ìwé àti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ènìyàn tẹ jọ ń ṣeré papọ̀, bóyá ibi tí ẹ ti ń ṣeré nǹkan tí ì ṣelẹ máa fún eeyàn ní orúkọ àbí bóyà torí iṣẹ́ tí ènìyàn ń ṣe. Àwọn ènìyàn máa ń fún eeyàn ní orúkọ tó jọ mọ́ iṣẹ́ tí à ń ṣe, tó jẹ́ orúkọ ìnagijẹ́. Oríṣìíríṣìí ọ̀nà ni àa lè rí orúkọ yìí jẹ́, àbí ènìyàn lè gba orúkọ báyìí. Eeyan máa ń béèrè lọ́wọ́ mi wípé ṣe o ní orúkọ ìnagijẹ́? Fún ìdáhùn ìbéèrè yín lọ́wọ́ báyìí mi ò ní orúkọ ìnagijẹ́ torí wípé wón fún mi rí, wón fún mi rí. Èyí tí wón máa ń pè mí ní pásítọ̀ ṣùgbọ́n ní èdè oyinob sì ń jẹ́ pastor ṣùgbọ́n wón ò pè mí bẹ́ẹ̀ mọ́. Àwọn tí mo mọ̀ ń pè mí bẹ́ẹ̀ ó ti pẹ́ tí wón ti kúrò nínú ayé mi. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà èyí mi ò ní orúkọ ìnagijẹ́ kankan. Ẹṣéun fún ìbéèrè yìí?

Ìbéèrè yín lọ́tẹ̀ yín sọ pé, ṣe o mọ̀ bí a ti ń fọn? Kí ni ìtumọ̀ kí èèyàn fọn? Ìtumọ̀ kí èèyàn fọn ni wípé bóyá kí èèyàn fi atẹ́gùn síbi ǹkan pẹ̀lú bóyá ẹnu àbí ó ní ǹkan tí ènìyàn ń tẹ̀ láti fi atẹ́gùn síbi ǹkan mi. Ǹkan tá a ń pè ní kí èèyàn fọn nìyẹn. Èèyàn máa ń fọn oríṣìíríṣìí bí i fèrè níṣìnyí. Èèyàn máa ń fọn fèrè. Atẹ́gùn náà ni wọ́n ń fi fèrè ṣùgbọ́n bí èèyàn ṣe máa ń tẹ fèrè ló máa ń jẹ́ kí orin jáde. Ó máa ń-- ẹni tó bá mọ fèrè fọn máa mọ bó ṣe ń-- tó sì mọ bí wọ́n ṣe ń tẹ fèrè, orin tó máa jáde ó máa túmọ̀, ó máa ní ìtumọ̀ ní etí. Ẹ̀yàn máa ń fọn bàálù pẹ̀lú ẹnu, èèyàn máa ń fọn oríṣìíríṣìí pẹ̀lú ẹnu ṣùgbọ́n ìbéèrè yín sọ pé ṣe mo mọ̀ bí a ti ń fọn? Tó bá jẹ́ pẹ̀lú ẹnu, mo mọ̀ bí a ti ń fọn àwọn ǹkan mi. Tó bá jẹ́ pẹ̀lú àwọn irinṣẹ́ tí a fi ń fọn bí i táyà ọkọ̀, mo mọ àwọn kéékèèké ló tó jẹ́ pé mo lè sáré lò láti fi fọn táyà ọkọ̀ mi ṣùgbọ́n àwọn èyí tó jẹ́ pé ńlá ńlá ni wọ́n, mi ò mọ bí wọ́n ṣe ń lò wọ́n. Ṣùgbọ́n mo mọ̀ bí a ti ń fọn fún ìbéèrè ìdáhùn, à, fún ìdáhùn ìbéèrè tí ẹ̀béèrè rọ̀ mí.

Bẹ̀rẹ̀ tí ẹ bèrè lọ́tẹ yìí, ó sọ pé báwo ni o ṣe máa ń dáàbò bo ayé, ayé ìkòkò rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Àá, kí là ń pè ní ayé ìkòkò lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ìkòkò jẹ́ ǹkan tí ènìyàn máa ń bó, ǹ pé tí o fẹ́ kí-- tó jẹ́ ǹkan àgbàlagbà tí ṣe ǹkan tọ̀ omodé. Ǹkan tí à ń pè ní ayé ìkòkò ni lórí Íńtánẹ́ẹ̀tì tá ń pè ní privacy tí o fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ sí. Ǹkan tó jẹ́ pé títí èèyàn nìkan ni kì í ṣe títí gbogbo ará lé àbí ẹni tó mọ̀. Ǹkan tá ń pè ní ayé ìkòkò ni. Ẹwà ń bèrè pé báwo ni mo ṣe máa ń dáàbò bo ayé ìkòkò mi lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ ní ìkọwọ́nú platform kan tó bá jẹ́ tuntun, mò ń máa ń lọ ibi tí à ń pè ní settings láti lọ wo irú, irú ètò tó wà níbẹ̀ tó ń darí ìyè ayé ìkòkò. Bóyá mà á yí àwọn ǹkan mìíràn padà àbí mi ò ní yín wọn padà. Nítorí wípé kì í ṣe gbogbo ǹkan ló yẹ kó wà lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan mìíràn wa tó jẹ́ pé ǹkan tí èèyàn pa-- yẹ kó pamọ́ sí ọ̀dọ̀ ara rẹ ni, fún ara rẹ nìkan láì ṣe fún gbogbo ayé. Mo máa ń lọ settings láti lọ tọ́jú ǹkan tí mo fẹ́ fún ayé ìkòkò mi lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni mò ń ṣe máa ń dáàbò bo.

Ẹ kú dédé, àsìkò yìí, ìbéèrè yín sọ pé ṣe o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Kí ni a ń pè wipé kí ènìyàn bínú? Kí ènìyàn bínú jẹ́ nígbà tí inú ènìyàn kò bá dùn. Sí nǹkan tí bá ń ṣẹlẹ̀ lágbà ní ẹ̀gbẹ́ ènìyàn àbí nítòsí ènìyàn àbí níbi tí ènìyàn wà àbí tí nǹkan bá dùn ènìyàn, tan bá ṣe nǹkan fún ènìyàn tó bá dùn ènìyàn, ènìyàn máa ń bínú. Nígbà náà, nǹkan tí a ń pè ní kí ènìyàn bínú nìyẹn. Kíládẹ́ ń pè ní ọkọ̀. Ọkọ̀ jẹ́ nǹkan tí ènìyàn máa ń wá láti ibi kan lọ sí ibòmíràn. Ọkọ̀ jẹ́ nǹkan tí ó máa ń gbé ènìyàn rìnrìn àjò. Ó dè máa ń bá ènìyàn kó ẹrù ènìyàn náà. Nǹkan tí ọkọ̀ jẹ́ nìyẹn. Oríṣiríṣi ọkọ̀ ló wà. Ọkọ̀ tó lè gbé ènìyàn mẹ́rin wá, ọkọ̀ tó lè gbé ènìyàn mẹ́wàá wá, ọkọ̀ tí máa ń gbé ẹrù wá, ọkọ̀ tí máa ń gbé àwọn arìnrìn àjò púpọ̀ wá, ọkọ̀ tó máa ń lọ ìlú jìnà jìnà wá, ọkọ̀ tó máa ń lọ ìlú kéékèèké wá. Àwọn ọkọ̀ ìgbàlódé tó jẹ́ pé àwọn ọkọ̀ olówó. Àwọn ọkọ̀ náà wà. Ẹ wáa ń béèrè wípé ṣe o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Fún ìdáhùn ìbéèrè yín, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo ti wà nínú ọkọ̀, mi ò rò pé mo máa ń bínú. Torí kí ni mo fẹ́ bínú fún? Kí ni ìbínú mi fẹ́ wá lé lórí? Mi ò tí rò pé mo bínú rí nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. T'eeyan bá wà nínú ọkọ̀ gan, inú ọkọ̀ máa ń dùn mọ́ ènìyàn ni. T'eyan bá ń rí nǹkan oríṣiríṣi tó bá ń lọ, pàápàá jùlọ tó bá jẹ́ pé ènìyàn ni ó ń wa ọkọ̀ fún ara rẹ̀, inú ènìyàn máa ń dùn. Kí ènìyàn bá ń wa ọkọ̀ fún ara rẹ̀ kì í ṣe pé gbà ọ̀nà ni ènìyàn máa ń bínú. Ara inú ènìyàn máa ń dùn tí ènìyàn bá ń wa ọkọ̀ fún ara rẹ̀. Nítorí náà, tí mo bá wà nínú ọkọ̀, inú tèmi máa ń dùn ni. Mi ò kí ń bínú wípé mo wà nínú ọkọ̀ àbí tó bá jẹ́ ọkọ̀ èrò. Tó bá jẹ́ ọkọ̀ èrò gan, ó máa ní nǹkan tí wọ́n máa ṣe fún mi. Bóyá ọkọ̀ náà ń rùn àbí wọ́n ò tọ́jú ọkọ̀ náà, bóyá wọ́n tẹ̀lé ìlànà ọkọ̀ náà. Nǹkan tó lè tú mú inú mi bínú nìyẹn. Ṣùgbọ́n mi ò ní bínú lọ títí náà. Màá kàn ka mọ́ ara náà ni wípé tọ̀, mo ti wọ ọkọ̀ yìí ná. Ṣùgbọ́n tí mo bá wà nínú ọkọ̀ ara tèmi, inú mi máa ń dùn. Torí wípé nínú ọkọ̀ gan, mo lè máa gbọ́ orin. Oríṣiríṣi orin ni mo máa ń gbọ́ nínú mọ́tò àbí kí n máa gbá afẹ́fẹ́ túútúú èyí tí a ń pè ní AC ní èdè òyìnbó. Mo lè máa gbá afẹ́fẹ́ túútúú nínú ọkọ̀ tí mo bá wà nínú ọkọ̀. Nítorí náà, inú tèmi máa ń dùn nígbà tí mo bá wà nínú ọkọ̀ ni. Inú è bí mi tí mo bá wà nínú ọkọ̀. Ẹ ṣeun fún ìbéèrè yín.

Ìbéèrè yín ní ìsìn, ó jẹ́ ìbéèrè kan tó dára, torí ìbéèrè yín so pé, ṣe o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Alákọ̀kọ̀ máa ń fẹ sàlàyé àwọn kókó ọ̀rọ̀ mẹ́ta tó wà níbi ìbéèrè yín. Àwọn kókó ọ̀rọ̀ mẹ́ta náà jẹ́ aṣọ, ìbora àti nígbà tí ènìyàn bá ń sùn. Kókó ọ̀rọ̀ àkọ́kọ́ tó jẹ́ aṣọ, kí la ń pè ní aṣọ? Aṣọ jẹ́ ǹkan tí ènìyàn máa ń wọ̀ sára. Aṣọ jẹ́ ǹkan tí í máa ń dáàbò bo ara tí ènìyàn bá wọ̀ sára. Tí òórùn bá ń pá ènìyàn nígbà tí ènìyàn bá wọ aṣọ, aṣọ máa ń jẹ́ kí, kì í jẹ́ kí òórùn náà tá ènìyàn lára. Tí òjò bá ń rọ̀ nígbà tí ènìyàn bá wọ aṣọ, aṣọ ò ní jẹ́ kí òtútù mú ènìyàn, àbí nígbà òtútù aṣọ máa ń bo ara ẹni. Aṣọ jẹ́ ǹkan tí ènìyàn ti gbé kalẹ̀ láti ayé dáyé, àbí nígbà tí ayé ti dáyé. Ó jẹ́ pé ara èyí máa ń bo àṣírí ènìyàn ni. Kì í dè jẹ́ kí àìsàn àbí ǹkan búburú kó mú ara. Aṣọ máa ń dáa ara bo ni. A máa ń bo ara, a máa ń protect ara ni èdè òyìnbó. So, kí ni a ń pè ní ìbora? Ǹkan tí a máa ń fi bo ǹkan, tí a máa ń fi pa ǹkan dé, tí a máa ń fi bo ara. Ǹkan tá ń pè ní ìbora nìyẹn bíi aṣọ ìbora, aṣọ tí ènìyàn máa ń dà bo ara. Aṣọ oríṣìíríṣìí ló wà. Aṣọ èyí tí ènìyàn máa ń fi ṣe ìpélé inú ilé tá ń pè ní cotton. Aṣọ kan náà nìyen but. Aṣọ ìbora, aṣọ tí ènìyàn máa ń dà bo ara nígbà tí ènìyàn máa ń sùn. Kí ni ènìyàn tún mọ̀ si? Ẹ̀níyàn tún mọ̀ si wípé nígbà tí ó bá ti rẹ̀ ọ́, tí ó bá ti dé láti ibi iṣẹ́ àbí tí ó kó dà, tí ó bá ṣe nǹkan, àsìkò wà tí ènìyàn máa ń sùn. Ìgbà tí ènìyàn ń sùn nìyẹn jẹ́. Ìbéèrè yín máa sọ wípé, ṣe o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora, mo máa ń fi bo ara nígbà tí mo bá sùn. Ìdáhùn ìbéèrè mi nìyẹn. Kí n wá fún un yín ní ìdí tí mo fi máa ń nù. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ènìyàn bá ń sùn, òtútù máa ń mú ní àsìkò alẹ́ yẹn. Nígbà yẹn ni gbogbo òórùn tí máa wọlé kò ní sí oru púpọ̀ mọ́. Òtútù máa ń mú, ó máa ń jẹ́ kí ó máa ń dí òtútù. Aṣọ ìbora máa ń dí òtútù ní ara ènìyàn. Aṣọ ìbora tó ń jẹ́ wípé kì í jẹ́ kí ara ènìyàn ṣí sí afẹ́fẹ́. Bí afẹ́fẹ́ búburú kan fẹ́ nísìnyí, aṣọ ìbora máa ń dà bóbo yàn. Aṣọ ìbora dé máa ń jẹ́ kí òórùn dùn mọ́ yàn tí ènìyàn bá fi aṣọ ìbora sùn. Mo sì ti dáùn ìbéèrè yín, ìbéèrè yín, ìdáhùn rẹ̀ ni wípé bẹ́ẹ̀ni mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá ń sùn. Mo dè máa ń lò ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe wípé ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀méjì gbogbo alẹ́ ni mo máa ń lò ó, àfi ìgbà ooru. Nígbà ooru tí kò bá sí atẹ́gùn àbí tí kò sí afẹ́fẹ́ lẹ́lẹ̀ nínú yàrá mi, èyí tó jẹ́ AC tí kò sí iná, mi ò ní lo aṣọ ìbora torí wípé ooru lè mú mi púpọ̀ jù ó dẹ̀ lè fa àìsàn sí ara mi. Ṣùgbọ́n nígbà òtútù àbí nígbà tí ojú ọjọ́ tó bá rí fẹ́rẹ́fẹ́ tí ò léwu púpọ̀, mo máa ń lo aṣọ ìbora. Ẹ̀sọ́ fún ìbéèrè tí ẹ béèrè.

Ìbéèrè yín, ìbéèrè gidi ni. Ìbéèrè yín sọ pé ṣe o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Kí ni a ń pè ní ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ìtumọ̀ ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ní èdè òyìnbó jẹ́ traditional beliefs. Eh, kí la dẹ́ ń pè ní ìgbàgbọ́? Belief gangan ni ìgbàgbọ́. Kí ni ìtumọ̀ ìgbàgbọ́ ní èdè Yorùbá? Ìgbàgbọ́ jẹ́ nígbà tí ọba ní-- tí ọkàn rẹ bá balẹ̀ nínú nǹkan tí o mọ̀ wípé ǹkan báyìí ó ṣe é ṣe. Ǹkan tí a ń pè ní ìgbàgbọ́ nìyẹn. Àbí tí o ń gbàgbọ́ wípé o mọ̀, o fẹ́ràn ǹkan púpọ̀, ó jẹ́ pé o mọ̀ wípé kí ni ẹ́ le ṣe ǹkan fún ọ. Ǹkan tí a ń pè ní ìgbàgbọ́ ní iléèdè Yorùbá. Fún ìdáhùn ìbéèrè yín, àwa ní ṣe o ní ìgbàgbọ́, ṣe o ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Kí ni àtọwọ́dọ́wọ́ jẹ́? Mo sì sọ, àwọn ìgbàgbọ́ abẹ́lé, ìgbàgbọ́ ìjìnlẹ̀, ìgbàgbọ́ ìdí gangan. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, fún ìdáhùn ìbéèrè yín, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí, mi ò ní torí mo ti gba Jésù gbọ́. Mo ti gba Jésù gbọ́ nínú ẹ̀sìn tí à ń pè ní ẹ̀sìn Kristẹni. Ọmọ Ọlọ́run ni mí báyìí. Nítorí náà mi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ mọ́. Mo ti di ènìyàn tuntun gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ. Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ọje ìgbàgbọ́ kan tó ti pẹ́, tó ti pẹ́ tipẹ́ tó jẹ́ pé àwọn bàbá wa, àwọn ni wọ́n ní ìgbàgbọ́ yen, àwọn ni wọ́n ń gbé ìgbàgbọ́ yìí kalẹ̀. Tí àwa ọmọ wọn náà dẹ́ jogun, bá ṣe ń dàgbà, àwa náà jogun àwọn ìgbàgbọ́ yìí. Nítorí náà èmi ò ní ìgbàgbọ́ ẹnu wọn torí mo, mo gbàgbọ́ nínú ọkàn mi wípé àwọn ìgbàgbọ́ yó kò lè ṣe ǹkan kan fún yín. Yálà kó tún nu kí àìmọ́ dàgbà sókè dé bá yín ni a ní. Nítorí náà mi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ìgbàgbọ́ nínú Jésù Kristi ni mo ní. Ẹ̀ṣọ́ fún ìbéèrè yín.